Ní ọ̀pọ̀ ìgbà ètò tí mo máa ń ní fún ìparí ọ̀sẹ̀ ni wípé máa kọ́kọ́ fi ṣe ètò fún ìsinmi. Ìsinmi yìí sì pín sí abala oríṣìíríṣìí, ó lè jẹ́ ètò ìsinmi eléyìí tí ó jẹ́ wípé máa jáde lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ láti lọ dárayá, àbí wípé máa lọ sí àwọn ibi ayẹyẹ ní ọjọ́ àbámẹ́ta láti lọ jẹ ìgbádùn. Láyé ọ̀pọ̀ ìgbà mo sì máa ń lọ fún àwọn ayẹyẹ bẹ́ẹ̀ nítorí mo fẹ́ràn àká láti máa lọ sí àwọn ayẹyẹ. Àwọn ayẹyẹ tí mo sì fẹ́ràn láti máa lọ ni bí i ìgbéyàwó, bí i ìsìnkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bí mo ṣe máa ń ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀ láwọn alábáṣiṣẹ́pọ̀ mi ni wípé mo máa ń fi ọ̀wọ̀ fún ẹni tí ọ̀wọ̀ bá yẹ fun. Mo sì máa ń gbọ́ràn sí ohun tí àwọn èèyàn alábáṣiṣẹ́pọ̀ mi tó bá sọ fún mi pa. Ìhun yí o, àwọn ohun tó yẹ ká ṣe níbi iṣẹ́ ilé tí ó fi ní fa wàhálà, mo máa ń gbọ́ ọ̀rọ̀ sí wọn ní ẹnu. Mi ò yájú sí àwọn tó jù mi lọ́mbẹ̀. Àwọn tó jẹ́ ẹgbẹ́ mi gan, mo fi ọ̀wọ̀ fún wọn nítorí mo mọ̀ wípé ọwọ̀ díẹ̀ díẹ̀, ohun ni ara ń fẹ́. Mo sì máa ń ṣe ètò máa wuwà ẹlẹ́ẹ̀tọ́ jẹ́ wípé ó lè mú mi rí àwọn ẹni èèyàn báyìí níbi ìlú ìbò mi ní ọjọ́ mi. Ka lè kí ra, mi kí ń wuwà ìbàjẹ́ ẹlẹ́ẹ̀tọ́ lè fa kí n wá rí wọn ní lẹ́yìn ọjọ́, lẹ́yìn ìgbà náà bí a ò ṣe ń bẹ̀ mọ́ ni àbí a ríra ní ìlú òkèèrè ka má lè kí ra. Àwọn iwà tó lè fa irú nǹkan bẹ́ẹ̀ mi ò kí máa ń ṣe.